Ìgbà ìkẹyìn tí mo lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá, mo lọ sí ibi kan níbi tó wọ́n ti máa ń ra oúnjẹ ìbílẹ̀ ní Ìkòròdú. Níbí, mo jẹ ìrẹsì àti ẹja sísun. Oúnjẹ náà sì dùn gan-an. Mo gbádùn àkókò mi náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a sì sọ̀rọ̀ lórí oríṣiríṣi nǹkan.